Áàpù tí mo máa ń lò jù lójoojúmọ́ ní í se pẹ̀lú nǹkan tí mo bá n ṣe. Tó bá jẹ́ mo fẹ́ lọ sí orí social media láti lọ rí àwọn nkan kan tí mo nílò, mo máa ń sábà lo áàpù bí WhatsApp. Ibẹ̀ ni mo ti máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Àti áàpù Telegram àbí áàpù orí X ibe láti máa ń ṣe bá àwọn eniyan oríṣìríṣì sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, nítorí pé ìgbàgbọ́ àtọwọ́dọ́bọ̀ oríṣìíríṣìí lọ wà. Àwọn kan ti wà láyé ti dáyé, ó ti wà tipẹ́tipẹ́. Irú àwọn èrò igbàgbọ́ pé kí ènìyàn má ṣe dáadáa, kí ènìyàn ó ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí, kí ènìyàn ó ní iwa ọmọlúàbí, kí ènìyàn ó ní ìlẹ̀ rẹ̀, kí ènìyàn ó dẹ̀ mọ̀ bó ṣe ń fọwọ́, kotorí pé ó jẹun.

Bẹ́ẹ̀ni, èmi ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, pàá pa jùlọ èmi gan ní ètò láti fi iṣẹ́ mi lọ sí ìlú mìíràn bí i òkè òkun gan, kí n lè má bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe torí ní ìlú oyinbo loun àǹfààní oríṣiríṣi ló wà fún mi láti ṣiṣẹ́ tó wò lọ nígbà tí ino wà dédé. Nígbà tí mo wà dédé ó rọrùn fún mi láti lè ṣiṣẹ́ tó wù mí, èyí ni tó jẹ́ kí mo ṣe ní ètò láti ṣiṣẹ́ ní orílẹ̀ èdè mìíràn nìyẹn.